Bẹ́ẹ̀ni, mo ti lu etí mi. Láti ìgbà tí wọ́n ti bí mi ni mo ti lú. Ó jẹ́ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá pé gbàrà tí wọ́n bá ti bí ọmọ, lóòjọ́ àbí kí wọ́n tó ṣe ìkómọ rẹ̀ ni wọ́n ti máa ń lu etí rẹ̀. Àwọn òbí mi sì jẹ́ ẹni tó ní ìgbàgbọ́ nínú àṣà àti ìṣe ti Yorùbá tí ó bá ti tako ẹ̀sìn tí à ń sìn, tí ìṣe Mùsùlùmí. So, fún ìdí èyí, wọ́n ti lu etí fún mi láti kékeré. Ṣùgbọ́n nígbà tí mo dàgbà, ó wu emí kí èmi tuń lu etí kejì. Nígbà tí mo jáde ilé ẹ̀kọ́ gírámà, àgbàá lérò pé tí mo bá tun bọ̀ ṣe díẹ̀ sí, tí mo dàgbà díẹ̀ sí kí n lu etí kejì. Èyí ló jẹ́ kí n lu etí kejì kí ó tó di pé mo wọ ilé ẹ̀kọ́ gíga tí mo ti ń kọ́ nọ́ọ̀sì. Èyí tíí ṣe atọ́jú ènìyàn ní ìlànà ìṣègùn òyìnbó. Mo lu etí mi nígbàrà tí ó kù díẹ̀ kí n wọ ilé ẹ̀kọ́ gíga. Ṣùgbọ́n Ọlọ́run lóní kí ó jẹ́ pé mò ń wọ ìbò tíì mọ́ ìbọ̀rí. Nítorí pé ní ilé ẹ̀kọ́ mi gẹ́gẹ́ bí ọmọ tó bá ń ṣe nọ́ọ̀sì, o kò le dájú etí kan lulo. O kò le lo yẹríìnì tó bá ti kọjá tò ń dó. Mọ́tí làá máa ń lò. O kò sì le dá ìmú lu. O ò lè ṣe oge tó ju déédé oge tó yẹ kó ṣe lọ. Ṣùgbọ́n mo ti lu etí kejì. Mo sì ń wò pé bóyá tí ń bá kúrò ní ilé ẹ̀kọ́ ọ̀hún, kí n dá ìmú mi lò. Eti lílu, mo nífẹ̀ẹ́ ẹ̀ gan-an, ṣùgbọ́n a! Ó máa ń dùn ènìyàn. Mọ̀ rantí ní ọdún tí mo fẹ́ lu etí kejì mi, bí mọ́ ṣe ń kúrú ni mo ṣe ń ga. Látàrí bí mo ń se kúrú bí mo se ń ga, ẹni fẹ́ bá mi lú kọ́kọ́ bínú lọ, ó tún padà wá. Ó ní sára mi ti balẹ̀, mo ti jókòó, mo ló ti balẹ̀. Ó bá mi ra dáadáa, dáadáa, ó fẹ́ lẹ yẹríìnì tuntun tó ń dó tẹ́nu rẹ̀ mú dáadáa sí lo fẹ́ fi bá mi lú. Ìgbà tó ra tó fẹ́ lẹ tán, mo tun dide mo ní, "Yé! Kó má kì í bọ̀ o. Ó máa dùn mí o." Ni ó wá ń sọ fún mi pé, "Ẹ ṣe bí ẹni tó bá máa ṣoge. A rọ́jú ẹni bá máa pé muṣhín. Ó jẹ́ dandan kó fẹyin. Kò sí bá tí lè pé muṣhín tá a wá pa yin wa dé." Bẹ́ẹ̀ náà ni kò sí bá tí lè ṣoge tá a wá sọ pé kò ní dùn ni rára. Títa, ríro, làá kọlà gẹ́gẹ́ bí owe Yorùbá. Bí ó bá jiná tán, ní máa dọ̀ge. Ni n di táa fi ń, táa fi ń ṣoge, táa fi ń, táa fi ń dárà, táa fi ń pidán tó bá wu wà. Nígbà tí mo gbọ́ bẹ́ẹ̀, mo ya paáró àtọ̀dofin inú mi. Mo ya jókòó. Mo kọ́kọ́ ro dáadáa pé alágbaajá ṣe o fẹ ṣe kì í ni. Mo dára mi lóhùn pé bẹ́ẹ̀ ni ó wù mí. Ó, ó yá. Mo ti ṣe tán. Lo tún bá padà lo tún lọ fọ ọwọ́ re ko mọ́. Lo wọ gílọ̀fù torí pé àyíba a mọ̀, ẹ̀jẹ̀ lè ṣe. Kò dẹ́ ni ìfẹ́ kẹ́jẹ ẹlẹ́jẹ̀ ṣe ṣówo olowọ. Mo wọ gílọ̀fù. Ó ra yẹríìnì mi. Ó bá mi mú yẹríìnì mi tuntun. Ó yọ ọ́ síta. Ó bá mi dá eti, ó bá mi ra etí mi. Ó fẹ́lẹ́, fẹ́lẹ́ bí ẹ̀bà tán tẹ̀ tó kúnná dáadáa. Mo mú yẹríìnì tuntun mi. Lẹ́ẹ̀kinni lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta, ó wọ rá rárá. Bò ṣe kí í bọ ní yẹn. A fi pẹ̀. Lo bá wọ̀lẹ́ lẹ̀kanna. Ó dùn mí o. Ṣùgbọ́n ngbà táa máa rí bí i ìṣẹ́jú méjì sí mẹ́ta, dídùn apá a bẹ̀yen o ti lọ. B ṣe bá mi ṣe kejì bẹ́ẹ̀ naa niyen a fi pẹ̀. Dídùn sí apá a bẹ ti lọ. Ṣùgbọ́n téèní, téèní ènìyàn bá ti ṣe bẹ́ẹ̀ yẹn tán, fún bí ọ̀sẹ̀ kan àbí ọ̀sẹ̀ méjì, ènìyàn yóò máa fi ohun gbígbóná díẹ̀díẹ̀. Ènìyàn yóò máa fi jó kó lé tètè jiná. Nítorí pé etí ẹlòmíràn máa ń ṣọ́rà. Eti ẹlòmíràn a máa ṣomi, á máa ń ṣoje, á máa ń ṣe bí ìkun, bí ìpín. Ṣùgbọ́n etí tèmi ò ṣe bẹ́ẹ̀ o. Mo rorà njo bẹ́ẹ̀ lójóòjúmọ́, lòjóòjúmo. Nígbà táa dẹ̀ máa rí bí ọ̀sẹ̀ kan, etí mi ti jiná. Mo ti bẹ̀rẹ̀ síi ní wọ yẹríìnì si. Ṣùgbọ́n ní ilé ẹ̀kọ́ mi, won kò gbọdọ̀ mọ̀ pé etí méjì ló dàlú. O kò gbọdọ̀ lo yẹríìnì tó bá, tó bá ti kọjá a mọ́tí. O kò gbọdọ̀ lo nǹkan kan tó bá ti kọjá ǹ tanní kóòlo. Ṣùgbọ́n nígbà tí mo dé etí kejì mi lu, mo ní ìfẹ́.